Àkókò ọdún tí mo fẹ́ràn jù ní òun ni àkókò ọdún yìí tí a ṣe àjọyọ̀ Kérésìmesì iyẹn ni oṣù Kejìlá inú ọdún. O jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nítorí àkókò yìí ni a máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Krístì ọmọ Ọlọ́run. A ṣe àjọyọ̀ ayé ẹ nítorí pé ó wá fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Koda, mo máa n te te n dé ibikíbi ní àkókò tí a bá dá. Mo máa n fẹ́ràn láti dé kótódì àkókò náà. Tí wọ́n bá ní kí a pàdé ní ago mẹ́wàá, mo máa fẹ́ràn láti dé ibẹ̀ ní ago mẹ́sàn án àbọ̀ ọgbọ̀n ìṣẹ́jú kó tó tó àkókò tí a dá.

Ohun ìrántí tí ìgbà ọmọdé mi ni, òun ni ọjọ́ tí mo kọ́kọ́ tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sí odò láti lọ wẹ̀. Èmi kẹ́dẹ̀rẹ̀, mi ò mọ̀, mo jẹ́ ẹni tí ò mọ̀ wẹ̀. Ọ̀rẹ́ mi wá gbé mi sẹ́yìn láti gba inú mi kọjá. Bo ṣe jù mí lẹ̀ lójijì ni yẹn. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní pòfòló fún àtẹ̀gùn láti mí, bo ṣe wá fà mí jáde ni yẹn. Ó jẹ́ ohun tí mi ò lè gbàgbé.

Ní ẹ̀ẹ̀kan ní ojúmọ́, mo máa ń gbìyànjú láti ṣe àyẹ̀wò ímélì mi nítorí wípé mo máa ń retí àwọn ímélì láti ibi gbogbo. Ó sì ọkàn mi sì máa ń lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìgbà ní òwúrọ̀. Tí n bá ti jí, tí n bá ti ṣe ohun tí mo ní láti ṣetán ní òwúrọ̀, màá yẹ ímélì mi wò láti wò bóyá mo ní ímélì tuntun.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gum. Bó ti lè jẹ́ wípé kì í ṣe oun tí mo nífẹ̀ẹ́ sí lọ títí bẹ́ẹ̀ yẹn, àmọ́ ní ẹ̀ẹ̀kọkan, mo máa ń jẹ láti fi gbé ẹnu mi jó kí ẹnu mi má ṣe ṣófo nígbà mi. Nígbà mìíràn, bóyá tí mo bá jẹ oun tán, ní bí wákàtí méjì tí bá jẹ oun tán, màá jẹ gum, màá ti fi máa jẹ kí ẹnu mi dúró àbí tí bá ń ṣiṣẹ́ lọ́wọ́.

Rárá, mi ò kí ń máa fi tùràrí. Ó jẹ́ ohun tí kò bá mi ní ara mú àti ní paàpá kò bá mi ní mu mú torí mo kórira èéfín lọ́pọ̀lọ́pọ̀. Tùràrí á sì máa tu èéfín. Idi níyì tí mi ò fi máa ń fi tùràrí kì í ṣe ohun tí ó bá mi lára mú rárá rárá. Tí n bá lè lo ìṣẹ́jú márùn-ún níbi tí a ti ń fi tùràrí, mi ò ní mọ bí ara mi ṣe rí.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò, òhun ni àwọn ni ṣáláńgá aláwo. Elé tí a máa ń fi omi ti lọ lẹ́yìn ìgbà tí a bá ṣe ìgbọ̀nsẹ̀ tán, elé yìí ni à ń lò. Elé yìí tó jẹ́ pé à jókòó lé lórí tí à ń pè ní WC, òhun ni mò ń lò ní ìlẹ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn atẹ́gùn nípa lílo ọkọ̀ òfuurufú. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Agaga ìgbà tí ń bá wà ní ọkọ̀ òfuurufú tí bá jókòó síbi etí fèrèsé ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé mò ń máa rọra mí pé mo wà lókè, mo wà ń wò ayé ní ìsàlẹ̀ ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, àmọ́ ó jẹ́ ìrírí tí mò ń fọkàn sí wípé ní ọjọ́ kan ọjọ́ kan má rìn ni o pẹ̀lú ọkọ̀ ojú irin. Nítorí wípé mo ti má ń wò lórí amóhùnmáwòrán, mo sì má ń wò ara mi nínú rẹ̀, àti mo sì má ń ro bí ìrírí náà yóò ṣe rí.

Àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni òun ni ọjọ́ àìkú, eleyii tí a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ó jẹ́ ọjọ́ tí mo máa lọ sí ilé ìjọsìn láti lọ yin Ọlọ́run. Lẹ́yìn tí bá dé, màá sinmi dáadáa, màá sì lo àkókò tó kù pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́.

Ní ọ̀pọ̀ ìgbà, bìnrin Mọ́ṣẹ́ máa ń yanjú àwọn ìṣòro ayára-bí-àṣá. Òun ni wípé: "Àkọ́kọ́ máa pa máa tú tán. Ní ọ̀pọ̀ ìgbà nílé yìí, màá tan ìṣòro tí ń bá kojú pẹ̀lú ara ayára-bí-àṣá. Ní ìgbà mìíràn kẹ́dẹ̀rí, màá gbékò níbi tí mo gbé sí láti wò ó pé boyàwó yìí ó ṣiṣẹ́ dáadáa."

Ní ọdún tó kọjá níbi oṣù kẹsàn án, òhun ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Eléyìí ṣẹlẹ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n gbé wọn wá láti wá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Òhun ni bí a ṣe ríra nìyẹn. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀, inú wọn sì dùn lọ́pọ̀lọpọ̀. A sì ríra, a ṣẹ̀fẹ̀, a sọ̀rọ̀ nípa ohun tí a ti là kọjá.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni, òun ni ojú ọjọ́ tí ó mọ́ tí kò sì óorun, bẹ́ẹ̀ ni kò sí ojo oju ọjọ́ tí ó dára, tí ó sì tutù, tí kò tutù jù, bẹ́ẹ̀ ni kò gbóná. Irú ọjọ́ báyìí ni mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládúgbò mi dáadáa, bó tilẹ̀ jẹ́ wípé kì ń ṣe gbogbo wọ́n ni mo mọ̀. Àwọn tó wà ní ìtòsí ọ̀dọ̀ mi, ní apá ọ̀tún mi àti apá ọ̀sì, ní iwájú àti lẹ́yìn. Àwọn wọ̀nyí, mo mọ̀ wọ́n dáadáa a sì máa ń kíra tí a bá ríra, a sì máa ń sọ̀rọ̀ nípa ohun tó ń lọ àbí tí ń ṣẹlẹ̀ ní àdúgbò.

Bó tilẹ̀ jẹ́ pé mi ò fẹ́ràn láti máa jíyan, àmọ́ nígbà tí ìgbàgbọ́ mi bá tako ìgbàgbọ́ ẹlòmíràn, mo máa gbìyànjú láti sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ tèmi eléyìí dé lẹ́fa ìjìyàn. Àmọ́ ìjìyàn, jíjíyàn jẹ́ ohun tí mo máa ń sa fún. Mi ò fẹ́ràn láti máa jíyan lọ titi, tí ènìyàn ò bá gba ìgbàgbọ́ tèmi gbọ́. Máa fonítòhún lè pẹ̀lú ìgbàgbọ́ ti rẹ, èmi o sì di ìgbàgbọ́ tèmi mú.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti gbígbọ́ra ẹni yé. Nítorí wípé àwọn ènìyàn á ṣòro láti bá a ṣe nígbà mìíràn. Nítorí wípé a mọ ohun tó ní ká lọ kú ńlá kọjá, ohun tó ní ká lọ kú bá ṣẹ́ ńlá kọjá, òun ni ó máa sọ ìṣe sí rẹ̀. Nítorí náà pẹ̀lú sùúrù ni mo fi máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi, orúkọ mi sì ní ìtumọ̀ tó dára. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí a ń sọ ọmọ ní ilẹ̀ Yorùbá ló ní ìtumọ̀ tó ṣe pàtàkì. Orúkọ ọmọ òun sì ni ó sọ púpọ̀ nípa ọmọ. Bí orúkọ tèmi, Oríyọ̀mí. Ó túmọ̀ sí wí pé ẹlẹ́dàá mi yọ̀ mí kúrò nínú ewu.

Etí ìgbọ́ tí mo máa ń lò jẹ́ etí ìgbọ́ èyí tí ó ń lo Bluetooth. Mo nífẹ̀ẹ́ eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ó yàtọ̀ sí etí ìgbọ́ eyìí tí ó ní okùn. Elé yìí sì máa ń, kò sì máa rọrùn fún mi láti lò nínú kifẹ́ṣìn kan kí okùn yìí ko nkàn kọ́ sì jábọ́ léti mi. Àmọ́ etí ìgbọ́ yìí tí Bluetooth, eléyìí kò ní okùn, ó sì jẹ́ kí ó rọrùn láti máa lò.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni Sẹ̀mo. Sẹ̀mo jẹ́ oúnjẹ tí mo ní ìfẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àbí ọbẹ̀ ẹ̀fọ́. O jẹ oúnjẹ tí ó ní adùn ní ọ̀pọ̀lọpọ̀, adùn rẹ̀ kò ní àfiwé kankan rárá.

Ní ojoojúmọ́ ni máa ń ṣe ìmọ̀tótó inú ilé mi. Tí n bá ti jí ní òwúrọ̀, lẹ́yìn tí bá fẹnu, màá gbá ilẹ̀, màá tún inú ilé ṣe. Àmọ́ ìmọ̀tótó àyíká ilé mi, mò máa ń ṣe yẹn ní ìparí ọ̀sẹ̀. Ìyẹn ni ọjọ́ ìsinmi tàbí ọjọ́ abámẹ́ta, màá tún gbogbo àyíká ilé mi ṣe. Gbogbo ẹ̀ yóò sì gun rẹgẹ, yóò sì rẹwà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ́ǹtì. Nígbà tí àwọn ènìyàn bá sọ̀rọ̀ àbí wọ́n gbé fídíò sórí íńtánẹ́ẹ́ǹtì, mo máa ń kọ nǹkan sí abẹ́ rẹ̀ àbí àwọn ènìyàn kọkan. Èmi yóò sì sọ ohun tí temí náà sí abẹ́ rẹ̀ nípa ohun tí mo rò nípa nǹkan tọń sọ.

Agogo mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn, ìgbà mìíràn kẹ́dẹ̀rẹ̀ mo máa ń lọ sùn ní ago mẹ́sàn alẹ́ láti torí itètè lọ sùn, òún ni itètè jí. Mo dẹ̀ máa se eleyi nítorí pé mo n lọ ibi iṣẹ́ ní ọjọ́ kejì. Nítorí tí bá.

Èdè tí ń wù mí ni la ti kọ́ kọ̀jú méjì náà lọ, èdè Faransé àti èdè Spanish. Èdè méjì tí ó wù mí láti kọ́ lọ́pọ̀lọpọ̀ nìyí, mo sì mọ̀ wípé ní ọjọ́ kan màá bẹ̀rẹ̀ sí ní kọ́, torí àwọn èdè yìí mo nífẹ̀ẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀.

Ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́ mo máa ń gbé fóònù mi sí ìdákẹ́jẹ́ nítorí kó máa bàá dí mi lọ́wọ́ iṣẹ́ tí mo ń ṣe. Àmọ́ nígbà tí fóònù mi bá ń dún tí mo ní ìpè, mo máa ń wọ ẹni tó ń pè láti mọ̀ bóyá ìpè tó ṣe pàtàkì ni. Tí bá sì ti wọ̀, tó sì jẹ́ èyí tó ṣe pàtàkì, màá wáyè láti yà lọ gbé ní kíákíá mo torí kí í má bá di ṣẹlẹ̀

Rárá o, owó tí mò ń gbà kò dára rárá. E-idí nìyí tí àwọn ènìyàn ṣe máa ń fi iṣẹ́ lẹ̀, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ni wọ́n kì san owó tó dára tó fún àwọn òṣìṣẹ́ wọn. Ẹlòmíràn yóò ṣiṣẹ́ fún oṣù díẹ̀, yóò sì máa wá ibòmíràn tí wọ́n ti san owó tí ò dára fún.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà tí mo bá fẹ́ ṣe ohun kan tàbí òmíràn. Àpẹẹrẹ, òun ni bí à mọ́ fẹ́ kùnlé, mo máa ń wọ ìbọ̀wọ́ láti kúnlé nítorí kí ọ̀dà má bá ṣe sí mi lọ́wọ́. Nígbà tí mo bá fẹ́ ṣe iná mọ̀nàmọ́ná náà, mo máa ń wọ ìbọ̀wọ́ kí iná má bá gbé mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Kódà mo mọ̀ bí a ti ń wẹ̀ ní àwẹ̀ mọ́. Ọ̀tọ̀ ni kí èèyàn wẹ̀, ọ̀tọ̀ ni kí èèyàn wẹ̀ àwẹ̀ mọ́. Ẹ̀ẹ̀mejì ni máa ń wẹ̀ ní ẹ̀ẹ̀kanṣo. Máa wẹ̀ alákọ́kọ́ pẹ̀lú ọṣẹ tó ta sánsán, má sì wẹ̀ lẹ́ẹ̀keji. Ẹ̀ní ẹyeyii ni mo ṣe gbà wípé ara mi ti mọ́ dáadáa.

Omi ti mo máa ń mu lójúmọ́ o po tó five litre. Èyí ni omi inú ọra bi mẹ́wàá ó kéré títí òun ni mo máa ń mu lójoojúmọ́. Ìgbà mìíràn, a máa lé ní omi ọ̀rá mẹ́wàá, a sì máa wọ bíi six litre tí máa ń mu lójoojúmọ́. Wọ́n ti sọ wípé omi dára fún ara, ó máa ń ṣe àǹfààní fún ara.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ọjà, òun ni oṣù kọjá. Oṣù tó kọjá jẹ́ oṣù Kérésìmesì, ìyen oṣù tó kẹ́yìn nínú ọdún tó kọjá. Ìgbà yìí ni mo lọ sójà láti lọ ra àwọn nǹkan tí a máa sè fún ọdún. Mo sì ra nǹkan oríṣiríṣi, ìrẹsì, ata, ẹran, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bo ara mi nígbà tí mo bá ń sùn. Mo nífẹ̀ẹ́ kí ń má fi aṣọ bo ara mi kódà nígbà tí òtútù bá mú. Mo fẹ́ràn kí ń tan fáànù tí yóò sì tún má fẹ́ mi. Ìdí ni wípé mo nífẹ̀ẹ́ láti má bo ara mi ní gbogbo ìgbà tí mo bá ń sùn.

Mo máa ń gba ìyìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti wípé mi ò jẹ́ kí ìyìn máa ń kó sí mi lórí. Ọ̀, àmọ́ Yorùbá sọ pé "yin ni yin ni ká lè ṣe mí". Iyen ò túmọ̀ sí pé nítorí a ti yìn mú fún ohun tí mo ṣe lánàá kí n wá gbé ìsọ́rí, kí má wá ṣiṣẹ́ láti ṣe ohun mi tó ti ju ti àná lọ. Nítorí náà mi kì í gbé ìyìn sórí lọ títí.

Ní gíga, mo ga tó ìwọn bàtà ẹsẹ̀ mẹ́fà din ní kékeré. Mo jẹ́ ẹni tí kò ga jù, tí kò sì kúrú jù. Kódà mo nífẹ̀ẹ́ bí mo ṣe ga tó, ìyàwó àfẹ́sọ́nà mi òun náà nífẹ̀ẹ́ bí mo ṣe ga tó, bó tilẹ̀ jẹ́ pé òun ò fi bẹ́ẹ̀ ga púpọ̀, àmọ́ kìí ṣe rárá, kìí sì ṣe èèyàn tó kúrú lọ bẹ́ẹ̀ títí.

Rárá o, mi tí ì fun ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí, nítorí wípé kò sí èèyàn tó wà láyíká mi to ti nílò ẹ̀jẹ̀ rí. Àmọ́ mo máa ń rí àwọn ènìyàn tí wọ́n ma ń fún ni lẹ́jẹ́, bó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ ohun tí ó dára láti ran ẹni kejì lọ́wọ́ láti fún ni lẹ́jẹ́, àmọ́ èmi, mi ò tí ì fun ẹni kankan lẹ́jẹ̀ rí.